Bí mo ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́, ó dá lé lórí bí owó yẹn bá ṣe pọ̀ sí. Tí owó yẹn bá pọ̀ lọ́pọ̀lọpọ̀ tí ó sì jẹ́ wípé èmi nìkan ni mo ṣiṣẹ́ fún, iye tó bá wù mí náà ni màá fún wọn. Ṣùgbọ́n tí ó bá dé pé owó tí gbogbo jọ ṣiṣẹ́ lápapọ̀, a máa pín dọgbadọgba ni. Tí ó bá sì jẹ́ owó tó jẹ́ wípé èèyàn ló fún wa, a máa pín dọ́gba dọ́gba ni. Ṣùgbọ́n to ba je ọwọ to je pé emi nìkan fún wọn, torí pé kí ni ìyẹn, a kì í, a kò lè pín dọ́gba dọ́gba. Ṣé?

Àwọn ìgbà tí fóònù mi máa ń gbóná, ó jẹ́ àwọn ìgbà tó jẹ́ wípé mo máa ń tẹ̀ẹ́ tí mo máa fi ń ṣiṣẹ́ lọ́pọ̀ yanturu. Tí n bá ṣiṣẹ́ lórí fóònù mi fún wákàtí mẹ́rin sí márùn-ún, ṣe ló máa máa gbóná lala lala lala yaa ni. Àwọn ìgbà tí mo bá dẹ̀ ń ṣiṣẹ́ náà ni fóònù mi máa ń gbóná. Ṣùgbọ́n tí ǹ bá ṣiṣẹ́, fóònù mi ò kí n gbóná o. Kò ń gbóná rárá rá ni. Ṣùgbọ́n nígbà tí n bá ń ṣiṣẹ́, àwọn ìgbà tí ó máa ń gbóná náà nìyẹn. Ẹ ṣé gan-an.